Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn ọ̀nà tí mọ́ máa ń gbà láti mú àwọn èrò tuntun wá pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ní àsìkò ìgbà mí, mo máa ń lọ sí hòtẹ́ẹ́lì láti wà níbi tí ó dákẹ́ kí ìrọrí mi kó lè kó pọ̀ kí n sì bá lè fi ara balẹ̀ láti ronú gidigidi.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Mo máa ń gbìyànjú àti jẹ́ kí ọjà mi kó dára nípa gbígbìyànjú láti ṣe ìmọ́tótó sí ibi iṣẹ́ mi àti wípé mo máa ń gbìyànjú láti jẹ́ oní irẹ̀lẹ̀ àti ọlọ́yàyà sí àwọn oníbàárà mi.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Rárá, n ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Iru oúnjẹ k'ounjẹ tí ó bá dé wá jù mi ni ẹmí máa ń jẹ. Nítorí pé ní ilé wa, a kì í kọ oúnjẹ k'ounjẹ. Ohun tá bá rí la wá ń jẹ. Níwọn ìgbà tí ebi bá ti ń pa wá.

Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú ní àárọ̀ àárọ̀ láti na ara mi dáadáa nítorí pé nína ara ò ṣe pàtàkì fún ìlera rẹ ọmọ ènìyàn. Ìpàdé yìí láíláí fi àyè gba àìsàn tàbí ara ríro. Mo ma ń gbìyànjú láti na ara mi ní àárọ̀ ní àárọ̀ kí ara mi ó ba lè na kí àìlera kó kúrò ní agogo ara mi. Bẹ́ẹ̀ sì ni mo ma ń gbìyànjú láti jẹ́ wípé kí ìlera kó túbọ̀ máa wà ní ara mi.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ nípa wípé mo máa ń gbìyànjú àti gun ọ̀kadà, tàbí ní àsìkò ìgbà mí máa gun ọkọ̀ lọ sí ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n ní ọjọ́ tí mo bá ní owó díẹ̀ lọ́wọ́, mo ń gbìyànjú àti gbé mọ́tò tí ó ṣàtà, tí wọ́n ó ṣàtà láti ilé lọ sí ibi iṣẹ́ lai gun ọkọ̀, à, tá ń pè ní public vehicle. So nípa ìdí èyí, mo máa ń gbìyànjú àti dé ibi iṣẹ́ ní àkókò tó yẹ kí n dé bẹ̀, mo sì máa ń gbìyànjú àti gun ọkọ̀ tí mo bá lágbára, tàbí kí n gun ọ̀kadà ní ọjọ́ tí ò bá sí owó.